Àwọn yàrá pọ̀ nínú ilé mi. Àwọn yàrá tí mò ń gbé tórí ile àwọn òbí mi ni mò ṣì n gbé. Yàrá dẹ́ pọ n bẹ́ẹ̀. Àmọ́ inú yàrá tí mo fẹ́ràn jù nínú gbogbo yàrá yẹn náà ni inú yàrá ìbọ̀sún mi. Inú yàrá tí mò ń sùn, òun ni mo nífẹ̀ẹ́ jù nítorí níbi bẹ́ẹ̀, mo kò sí ẹnikan tó máa ń dá mú mi, mo máa ń ṣẹ̀ nnkan tó bá wù mí níbi bẹ́ẹ̀. Kòsí ńnkan ti mi kí n ṣe ninú yàrá mi. Tí èni kankan ò dẹ ní sọ̀ nnkankan.

Àsìkò ìgbà tí mo ma ń ra ẹ̀rọ ayára bí àṣá, àsìkò ìgbà tí mo bá mọ̀ ni pé kò wọ́n mọ́, tó ti wálẹ̀. Àsìkò ìgbà yẹn ni mo ma ń rà nítorí mi lè ma rà ní gbogbo ìgbà yẹn, nítorí mi kin ṣe olówó lotiti, nítorí èyí ma dúró di ìgbà tí owó rẹ̀ bá wálẹ̀. Àsìkò ìgbà tó ma ń sa ba wálẹ̀ ni àsìkò gbà tí àwọn ǹkan bá wálẹ̀.

Bẹ́ẹ̀ni mo ti lo ṣọ́dẹ ri, kí tiè n ṣe pé mo ti lo rí, mo máa ń lo ṣọ́dẹ dáadáa torí òde àwọn ọ̀rẹ́, àwọn ará àti àwọn tí wọ́n ń fẹ́ ni wọ́n máa ń pè yín ṣọ́dẹ dáadáa. Mo máa ń lo ṣọ́dẹ, mo jẹ́ ẹnìkan tó máa ń lo ṣọ́dẹ. Ṣùgbọ́n ode tí wọ́n bá pè mí sí ni mo máa ń lo, òde tí wọ́n bá ti pè mí sí mi kìn lọ torí mi like àrinfín. Mi de jẹ́, mi ò lè fẹ́ kí ẹnìkan ká mí ní.